Ìbéèrè yìí kò yé mi. Ṣé mo fẹ́ràn ẹ̀rọ ìgbésókè? Ìgbésókè kò yé mi rárá. Kò jẹ́ kí n lè mọ ìtumọ̀ tí ń bá fún. N ò le sọ pé mo fẹ́ràn ohun tí mo mọ̀ tàbí ohun tí n mọ̀. Mo gbọdọ̀ kọ́kọ́ mọ̀ kín n tó pé mo fẹ́ràn rẹ̀ tàbí n kò fẹ́ràn rẹ̀. Nítorí ìdí èyí ìbéèrè kò yé mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan si nǹkan náà kò bá tíì bàjẹ́ ní ìgbà àkọ́kọ́ tí mo bá lò ó. Tí ó bá bàjẹ́, èmi máa ń ṣe àtúnlo nǹkan àfihèé tí ó bá bàjẹ́ tí ó wúlò fún lílò mọ́ nìkan ni mo lè máa fọwọ́ kàn. Ṣùgbọ́n bí mo bá lo nǹkan tí ó sì tún ṣe é lò ní ìgbà kejì àbí ìgbà kẹta, mo máa lòó dáadáa.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ tí ìyá àti bàbá mi sọ mí. Mo mọ ìtumọ̀ rẹ̀, ó yé mi. Ìtumọ̀ rẹ̀ sì dára nítorí pé orúkọ tí ìyá àti bàbá sọ mí, orúkọ rere tí ó dára ni, mo sì mọ ìtumọ̀ rẹ̀.

Mo máa ń jẹ oúnjẹ ọ̀sán, ṣùgbọ́n kò túmọ̀ sí pé kí èmi àti àwọn oníbàrà mi pé kájọ jókò jẹun. Èmi ẹ jẹun nígbà tí àwọn bá ń jẹun. Àwọn oníbàárà mi máa ń jẹ oúnjẹ tiwọn lọ́tọ̀, èmi pẹ̀lú sì jẹ tèmi lọ́tọ̀. Èmi àtàwọn oníbàárà mi áì jẹun pọ̀.

Mo tú má ń dáàbò bò ayé kọ̀kọ̀ mi lórí íńtánẹ́ẹ̀tì kí ẹlòmíràn kí wọ́n má bàa rí. Mo má ń sún kúrò nítòsí ibi tí àwọn ènìyàn tí lè rí, mo sì má ń dáàbò bò kúrò lọ́wọ́ ẹnikẹ́ni kí wọ́n má bàa rí, kí wọ́n má bàa rí ayé kọ̀kọ̀ íńtánẹ́ẹ̀tì mi. Mo má ń dáàbò bò ni ó yé mi, ọgbọ́n tí mo má ń lò olùwàfìfù mi láti lè dáàbò bò.

Ìgbà, ìbéèrè yìí pẹ̀lú paka sọ díẹ̀ ṣùgbọ́n n ó gbìyànjú pé ìgbà mélòó ni ìrìnàjò lọ sí ibi iṣẹ́ máa ń gbà wákàtí lẹ fẹ́ béèrè tàbí àkókò láti lọ sí ibi iṣẹ́ mi kọ gbajú ọgbọ̀n ìṣẹ́jú lọ tí ó fi dé ibi iṣẹ́ pẹ̀lú mọ́tò. Ọgbọ̀n ìṣẹ́jú, hmm, àkókò tó máa ń gbà kọjú ọgbọ̀n ìṣẹ́jú lọ kò yí ṣe ìgbà. Ìgbà tí ẹ lò yìí kò mú ṣùgbọ́n àkókò tí mo máa ń lò koju ọgbọ̀n ìṣẹ́jú lọ láti fi rìnrìnàjò mi láti lọ sí ibi iṣẹ́ mi.

Mm, gbogbo ọjọ́ ni mo fẹ́ràn jù, ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jù lọ ni ọjọ́ ìsinmi láti lọ sìn Ọlọ́run mi, láti rí àwọn ará nínú Olúwa, láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ọjọ́ ìsinmi tí í ṣe ọjọ́ Olúwa ni mo fẹ́ràn jù lọ torí ó jẹ́ ọjọ́ ìsinmi fún mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdábò bo òrùn bo orí mi. Mo máa ń fi ìdábò bo orí mi nítorí òrùn. Ṣé o máa ń fi ìdábò, ìdábò bo òrùn sára? Bẹ́ẹ̀ni, mo máa ń da ìdábò bo orí mi kí òrùn kí ó má ba à pa mí.

Mo máa ń lọ sí ilé ìjọsìn ní àsàlẹ. Mo máa ń lọ sí ilé ìjọsìn ní àsàlẹ láti lọ yin Ọlọ́run mi lógo, láti lọ jọ́sìn sí Ọlọ́run mi. Bí a bá ní ìpàdé ní ọjọ́ náà, ṣùgbọ́n mó ọpọ̀ àsàlẹ, mo máa ń, ọ́o máa ń bá mi ní ṣọ́ọ̀bù. Bí mo bá sí ní ṣọ́ọ̀bù, a jẹ́ pé mo lọ sí ilé ìjọsìn ni ní àsàlẹ.

Irú ìgbóná janjan tí mo n fẹ́ nínú iyàrá ní àsìkò òtútù ìwọ̀ntunwọ́nṣi ni ìwọ̀ntunwọ́nsi ìgbóná janjan hin ni mófẹ́ nínú ẹ̀rọ ìmu ile gbóná janjan tàbí ti itùtù jánjan ní ti ìwọ̀ntunwọ́nṣi ni o.

Bẹ́ẹ̀ni, kí olúwa má jẹ ká rí ìjàmbá, bírèkì in le eeyan o dá du o, le eeyan ofà, mo mọ̀ bí a ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkójú, kí olúwa kí ó má fí iṣo rẹ so wa, a ò ní rí ìjàmbá, a ò ní rí wàhálà. Bẹ́ẹ̀ni, a mọ̀ bí a ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkójú.

Kí Olúwa kí ó ràn mí lọ́wọ́. Àwọn èrò tí mo ní fún ẹsẹ̀ ọjọ́ iwájú náà ni pé kí Olúwa kí ó mú wa ṣe àṣeyọrí. Àṣeyọrí òní, ẹ ni ọ̀fà bí ọjọ́ ọ̀la ó ṣeré, torí pé ọjọ́ ọ̀la oníkálukú àti iṣẹ́ òun àti ẹ̀mí àwọn tó ń ṣiṣẹ́ òun kó wà ní ọwọ́ Ọlọ́run.

A máa ń pín àwọn owó tí ó bá yẹ fún wa láti pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ ní dọ́gbańdọ́gba ni. So nítorí ìdí yìí nko, dọ́gbańdọ́gba ni a sì máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́.

Bẹ́ẹ̀ni, nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Ó rọrùn fún mi láti dáríji àwọn ènìyàn tí ó bá ṣẹ̀. So, ìfẹ́ Ọlọ́run ni láti dáríji ẹni keni tí ó bá ṣẹ̀ wá. So, ó rọrùn. Nígbà tí ẹni bá ṣẹ̀ bá ti tọrọ fún ìdáríji tó bẹ̀bẹ̀ fún ẹsẹ̀ rẹ̀, ó yẹ kí a lè dáríji ẹ̀ torí pé Ọlọ́run ẹ̀ lẹ́da wá pẹ̀lú n darí ẹsẹ̀ wá jí wá.

Mo máa ń ṣe, bi mo ti ṣe máa n ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. Láàkọ́kọ́ n o dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run gidigidi fún ànu rẹ̀, fún àbò àti ìpamọ́ rẹ̀ bí ó ti ṣe rán mi wá sínú ayé láti ọ̀dọ̀ àwọn òbí mi wá. Màá sì tún wá yin Ọlọ́run lógo lẹ́yìn yínyín Ọlọ́run. Màá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí àwọn òbí tó bí mi sáyé. So lẹ́yìn èyí, a lè ṣe àjọyọ̀ nípa kápanu, ka jẹ, ká sì mu.